Ìbí rẹ̀ derẹ̀ nípa iye àkókò ìsinmi oúnjẹ ọ̀sán, lunch break kò ní ìdáhùn kan pàtó tí ó wà nínú àwọn ìwé àṣẹ tí ó wà lókè. Ní gbogbogbò, ìsinmi oúnjẹ ọ̀sán dá lórí ibi iṣẹ́ tàbí ilé ìwé. Àwọn ibi iṣẹ́ nígbàgbogbò jẹ́ ìṣẹ́ ju 30 sí wákàtí kan, 30 to 60 minutes. Ilé ìwé nígbàgbogbò jẹ́ ìṣẹ́ ju 30 sí 45. Ó dára kí o ṣe kọ sàyẹ̀wò ìlànà ibi iṣẹ́ tàbí ilé ìwé rẹ pàtó fún iye àkókò tí ó tọ́.

Ṣé o ní káàdì iṣẹ́? Túmọ̀ sí, ṣe o ní káàdì iṣẹ́? Do you have a work card? Èyí jẹ́ ìbéèrè tí à ń béèrè láti mọ̀ bóyá ẹnìkan ní ìdánimọ̀ iṣẹ́ lọ́wọ́. Ṣé o ní káàdì iṣẹ́? Do you have a work card? Bẹ́ẹ̀ni, mo ní. Rárá, n kò ní. Tí o bá ń sọ̀rọ̀ nípa káàdì fún ṣíṣán owó tàbí káàdì ìdánimọ̀ mìíràn, jọwo sọ kùn kín lè dá ọ lóhùn dáradára.

Nínú òṣìṣẹ́ tuntun tàbí òṣìṣẹ́ tuntun tí a gbà sí iṣẹ́, àwọn ǹkan pàtàkì tí a máa ń rí ni: ìfẹ́ àti ìtara, ìtara láti ṣiṣẹ́, ẹ̀mí ìfẹ́ inú dùn àti ìpinnu láti ṣe àṣeyọrí nínú iṣẹ́ tuntun náà. Ìbẹ̀rù Ọlọ́run, fífi ìmọ̀lára ìbẹ̀rù Ọlọ́run sí iṣẹ́ èyí tí ó jẹ́ atọ́nà fún ìwà rere. Ìfarajìn, ìfarajìn sí iṣẹ́ níní ìfojúsùn láti jẹ́ kí iṣẹ́ náà tẹ̀síwájú. Ìkẹ́kọ̀ọ́, ìfẹ́ láti kọ́ ẹ̀kọ́ tuntun máa ń nípa àṣà, ilẹ̀ ìṣe, ilé iṣẹ́ àti bí a ṣe ń ṣe ǹkan. Àwọn ǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí òṣìṣẹ́ tuntun yàtọ̀ tí ó sì ń jẹ́ kí ó ṣe iṣẹ́ fún òun láti jẹ́ kí iṣẹ́ náà mọ́ra.

Gẹ́gẹ́ bí a wò ṣe ede rẹ̀, n kò ní ọ́fíìsì tí á rà mí àgbáyé gidi nítorí náà èmi wà ní ṣíṣe nígbà gbogbo wákàtí mẹ́rìnlélógún lójoójúmọ́ láṣẹ rànlọ́wọ́. Tí ọ bá n béèrè nípa àkókò tí àwọn ọ́fíìsì tó n wà ní agbègbè àkókò ni ìpínlẹ̀ Oǹdó má n ṣí, nígbà gbogbo ni àárín wákàtí méjọ òwúrọ̀ sí àárín wákàtí mẹ́rin ìrọ̀lẹ́ láti ọjọ́ ajé sí ọjọ́ ẹtì.

Ìbéèrè rẹ̀, báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀ nípa bí a ṣe ń kíni tàbí ẹnìkan ṣe ń jí lára. Àwọn ọ̀nà ìdáhùn wọ̀nyí wà. Mo wà dáadáa èyí jẹ́ ọ̀nà tó wọ́pọ̀ láti sọ bí ara o ṣe yá, a jí ní àlàáfíà. Òwúrọ̀ rere, ẹ kú àárọ̀, èyí ni ìkíni tó yẹ fún àárọ̀. Nípa tí ìmọ̀lára tàbí ìgbésẹ̀, ọ̀pọ̀ èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá fún ìmẹ́lọ̀ ọjọ́ tuntun, wọn a sì bèrè iṣẹ́ òjò wọn pẹ̀lú ayọ̀. Fún àlàyé tó kún rẹ́rẹ́, sọ fún mi bóyá ohun tó ní lọ́kàn ni bí a ṣe ń kíni tàbí ohun tí a ń ṣe ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, nípa tí ìwakọ̀. Èyí ni àwọn ọ̀nà pàtàkì láti da ọkọ̀ dúró ní ojú ọdúnjokò láti dín ipa lára kù. Dín yàrá kù ní kankan, tẹ bíréèkì lulẹ̀ gidigidi láti dín iyàrá ọkọ̀ kù. Tú. Yípadà sí ọ̀tún, yí ọkọ̀ sí ọ̀tún sí ọ̀nà àbáwọlé sódà láti yẹra fún ìkọlù tàrà-tàrà. Yẹra fún yíyí sí òsì nítorí ó lè jẹ́ kí ẹ́ kọ̀lù ara yin síbẹ̀. Tẹríì, lo ìtanijí, horn fún ìtanijí tàbí kí o tan iná ọkọ̀ flashlight láti jẹ́ kí awakọ̀ kejì mọ̀ pé o wà ní ọ̀nà tí kò tọ́. Four, bí o bá di dandan, kọ́-kọ́ lo igbó. Bí ọ̀nà kò bá ṣí, o-ọ sàn láti wakọ, o sàn láti wakọ, wọ̀, wọ̀ gbó sínú ìyà, ìyàró, ìyàró tàbí kọ́lù, kọ́lù igbó tí kò lè ju kí ẹ́kọ̀lù ara yin tààrà. Five, múra sílẹ̀ fún ìkọlù. Bí ìkọlù kò bá ṣí, yẹra fún, yẹra fún, rí i dájú pé àwọn àròkọ wà ní àtúnṣe kí o sìgbìyànjú láti tẹ bíréèkì mọ́lẹ̀ dáadáa. Àwọn àfilọ, àfí lọ́lẹ́ ìfọ̀kànbalẹ̀. Wọ̀, wo ọ̀nà rẹ́, rẹ́rẹ́ sí iwájú. Má wọ ọ̀nà rẹ́rẹ́ sí iwájú kí o lè rí ewu tí ó tó dé. Dúró sí ọ̀nà rẹ. Má wà, má wà ní ọ̀nà tìrẹ. Rí i dájú pé o dín yàrá kù, o yípadà sí ọ̀tún, o sì ń lo ìtani, ọ sì ń lo ìtanijí.

Ṣé o máa ń wọ fìlà jẹ́ gbólóhùn Yorùbá tó túmọ̀ sí ṣe o máa ń dé fìlà? Do you usually wear a cap? Fìlà jẹ́ aṣọ orí pàtàkì nínú àṣà Yorùbá fún àwọn ọkùnrin, ó sì ní oríṣìíríṣìí bí i; wọ́n àbí ti ajá, fìlà tí ó ní etí bí i ajá tí a máa ń ka sí àmì owó àti àṣà. 2. Gọ̀bí, fìlà tí ó ní irú gígùn, irú gígùn tí a máa ń tẹ̀ sí apá kan. 3. Orí bí i, fìlà kéékèèké. Wíwọ̀ fìlà nínú àṣà Yorùbá ń fi ètò, ètò ọkùnrin ọmọlúwàbí dàbí ìbò ẹni hàn.

Bẹ́ẹ̀ni, èmi mọ̀ bí a ti ń se onírúurú oúnjẹ. Mo le rán ẹ lọ́wọ́ pẹ̀lú àwọn ìlànà láti se àwọn oúnjẹ Yorùbá, Nàìjíríà, àti àwọn oúnjẹ káàrí ayé mìíràn. Jọ̀wọ́ sọ irú oúnjẹ tí ẹ fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń sè, n ó sọ ìlànà rẹ̀. Àwọn abere oúnjẹ tí mo le kọ ẹ: Àmàlà àti ẹ̀fọ́ rírò, ewédú, iyán àti ẹ̀gúsí, jọ̀lọ́fù ráisí, mọ́ímọ́í, àkàrà. So oúnjẹ kan pàtó tí ọ fẹ́ mọ̀, n ó sì tẹ̀lé ìtẹ́le rẹ̀ fún ọ.

Bẹ́ẹ̀ni, èdè Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí a máa ń lò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìdákẹ́jẹ́ rẹ̀. Èyí ń jẹ́ kí èdè náà lágbára kí ó sì wuni lórí nípa lílo àwọn ọ̀rọ̀ tí ó tako ara wọn láti ṣàlàyé ohun kan gangan. Àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ àti ìdákẹ́jì rẹ̀ nínú èdè Yorùbá, àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ àṣedàkejì rẹ̀; gígùn, kòkòrò, wà lọ, sáré, dúró, dídùn, kíkó. Lílo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní, lílo àwọn ọ̀rọ̀ yìí jẹ́ apá pàtàkì nínú èdè, nínú ẹ̀kọ́ èdè Yorùbá láti túmọ̀ àwọn ọ̀rọ̀ tó tako kó, tó tako ara wọn.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń gbọ́ podcast ní èdè Yorùbá. Ó sì ti di ọ̀nà pàtàkì láti gba ìmọ̀, ìtọ́nisọ́nà àti ìtura ọkàn ní àkókò yìí. Àwọn podcast Yorùbá wà fún oríṣiríṣi eto. Ìsìn àti ẹ̀mí. Ọ̀pọ̀lọpọ̀ ohun àánú ọ̀rọ̀ ìmọ̀le tó ń gbọ́ àwọn ìwàásù àti orin ẹ̀mí. Àṣà àti ìtàn. Àwọn podcast bí i Omolúàbí Podcast ouń kọ́ni nípa ọgbọ́n àṣà àti ìṣe Yorùbá. Ẹ̀tọ́ ẹ̀kọ́. A ń lo podcast láti kọ́ni ní èdè àti iṣẹ́ òjọ́. Ìdárayá àti ìròyìn. Àwọn kan máa ń gbọ́ àwọn ìtàn àròsọ, eré oníṣe àti àtúnyẹ̀wò ìròyìn. O lè rí wọn lórí Spotify, YouTube, Facebook àti àwọn àpótí ìgbọ̀rọ̀fọ̀ mìíràn.

Gẹ́gẹ́ bí àwọn eré ìdárayá ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ràn àwọn eré ìbílẹ̀ bíi ayò títa, òkòtó títa, ìjàkadì, eré orin. Láàárín àwọn eré ìdárayá òde òní, bọ́ọ̀lù gbajúmọ̀ gan-an. Bí ó ti wù kí o rí eré ìdárayá tí ènìyàn bá fẹ́ràn jù, da dá lórí ìfẹ́ àti ìgbòkègbodò ẹnì kọ̀ọ̀kan. Èwo ni ó fẹ́ràn jù nínú àwọn wọ̀nyí?

Oṣù wo ni a bí ọ? Túmọ̀ sí what month were you born ní èdè Yorùbá. Láti dáhùn, o lè sọ pé wọ́n bí mi ní oṣù kíní January, wọ́n bí mi ní oṣù kejì February, wọ́n bí mi ní oṣù kẹta March àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oṣù ní èdè Yorùbá ni: one, ṣẹẹrẹ January, two, erilé February, three, erínà March, four, ìgbẹ́ April, five, ìbíbí May, six, òkudù June, seven, agẹmọ July, eight, ògún August, nine, òwèrè September, ten, òwàrà October, eleven, bẹ́ẹ̀lù November, twelve, ìwé December. Jọ̀wọ́ sọ oṣù tí wọ́n bí ẹ.

A máa ń jẹ oúnjẹ alẹ́ ní àkókò ìrọ̀lẹ́ tàbí alẹ́ nígbà tí òórùn bá ti bẹ̀rẹ̀ sí i wùwọ̀ tàbí lẹ́yìn tí iṣẹ́ òjò bá ti tán. Èyí máa ń wáyé ní ìrọ̀lẹ́ láàrín aago mẹ́fà sí aago mẹ́-mẹ́jọ alẹ́. Nígbà mìíràn ó lè pẹ́ jù eyín-eyín lọ dá lórí iṣẹ́ tàbí àkókò tí ẹni náà dé sílé. Oúnjẹ alẹ́ tí a máa ń jẹ láti fi parí ọjọ́ òun ni wọ́n pè ní oúnjẹ alẹ́. Oúnjẹ alẹ́ máa ń jẹ́ ní àárín aago méje sí aago mẹ́sàn án. Àkókò tó yẹ, ó dára kí á jẹ oúnjẹ alẹ́ ní kùtùkùtù láti jẹ́ kí ara ní ìsinmi tó péye kí ó tó di pé á lọ sùn. Àǹfààní jíjẹ oún ní kùtùkùtù alẹ́ ń ran ara lọ́wọ́ láti dínkù àwọn ààrùn bíi ṣúgà tàbí ṣíṣánra jù.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Ṣé o mọ bí a ti ń wẹ̀ jẹ́ èdè Yorùbá tó túmọ̀ sí ṣé o mọ ibi tí a ti ń wẹ̀ tàbí ṣé o mọ ibi tí a ti ń fọ? Do you know where we are washing? Ìtúmọ̀, Ìtúmọ̀ rẹ̀, èyí lè jẹ́ ìbéèrè tára nípa ibi tí ènìyàn tí ń fọṣọ ń wẹ̀ tàbí ń wẹ ọmọ, ayẹyẹ, ìjọsìn. Ni ọ̀pọ̀ ìgbà, gbólóhùn yìí lè wáyé nínú orin ìhìn Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà láti sọ nípa ìwẹ, ìwẹ̀nùmọ́ ẹ̀mí gẹ́gẹ́ bí a ti rí nínú orin bí "Mo ti rí láì ṣàwárí" níbi tí wọ́n ti ń bèèrè fún ìwẹ̀nùmọ́ lọ́dọ̀ alùgbàlá, olùgbàlá. Àwọn àpèjúwe mìíràn, "Mo wọ ibi tí mo ti bẹ̀rẹ̀", èyí jẹ́ orin iyin ìgbàjámọ̀ tó ń sọ nípa ìrìnàjò, ìgbésí ayé àti bí Ọlọ́run ṣe rán wọn lọ́wọ́. Ẹni o mọ ibi mo ti ń bọ̀, ẹni ò mọ ibi tí mo ti ń bọ̀, èyí túmọ̀ sí ẹni tí kò mọ ibi tí mo ti ń bọ̀. Tí o bá ń wá orin kan pàtó tàbí ìtúmọ̀ mìíràn, jọ̀wọ́ sọ síwájú síi.

Ìpèsè àwọn ohun èlò fún ìtajà tàbí ìṣòwò ní Nàìjíríà, sourcing inventory lè ṣe é ṣe nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ó dá lórí irú ọjà àti ìwọ̀n ìṣòwò rẹ̀. Àwọn ọ̀nà àkọ́kọ́ nìyí: wọ́n ríra láti ọ̀dọ̀ àwọn olùtà ńlá wholesalers. Ẹ̀yí ni ọ̀nà tí ó wọ́pọ̀ jù lọ níbi tí a ti ń ra ọjà ní èyí ńlá láti ọ̀dọ̀ àwọn àgbà oníná ní àwọn ọjà ńlá bí i Alábà, Oṣòdì, Idumota ní Èkó tàbí ọjà Onitsha, Kano ní ìdíyele tó dínjú tí títà kọ̀ọ̀kan. Ríra tààrà láti ọ̀dọ̀ olùpèsè manufacturer. Ríra tààrà láti ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe ọjà náà lè dínkù iye tí ó ń ra ọjà, pàápàá tí ọ bá ń ra ní iye ńlá. Wíwa ọjà lórí ayélujára source online. Àwọn ibi bíi Alibaba tàbí àwọn ojú ìwé ayélujára tí àwọn olùpèsè Nàìjíríà lè jẹ́ kí a rọrùn láti wá àwọn ohun.

Gẹ́gẹ́ bí AI, n kò lè mu coffee tàbí tea. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ràn tea nítorí ìtùnú tí ó ń mú wá. Nígbà tí àwọn mìíràn fẹ́ràn coffee fún agbára tí ó ń fi fún wọn láti ṣiṣẹ́. Èwo coffee tàbí tea ni o fẹ́ràn jù? Tea ni mo máa ń sábà mu pẹ̀lú búrẹ́dì lára àárọ̀. Ìgbà mìíràn náà lálẹ́ kí n tó lọ sùn, a máa mu tea, ó dára fún ara gan. Ṣùgbọ́n coffee ni tí ti ẹ̀. Ẹni bá mu coffee lálẹ́, ó máa ní ìṣòro láti sùn lálẹ́.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́gbọ́n, n kò ní agbára láti máa wo tẹlifíṣàn gẹ́gẹ́ bí ènìyàn ṣe ń ṣe. Síbẹ̀síbẹ̀, mo ní òye tó jẹ́ ń lẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ètò tẹlifíṣàn, fíìmù, ìròyìn àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ lágbàyé nípasẹ̀ àwọn ìwíìfú tí mo ji ka nínú ìgbàgbé mi. Ní àkópọ̀, n kò wo tẹlifíṣàn, ṣùgbọ́n mo mọ̀ nípa àwọn ètò tó wà nínú rẹ̀. Bí o bá ní ètò tẹlifíṣàn kan pàtó tí o fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ jọ̀wọ́ béèrè.

Ìtọ́jú ara jẹ́ ọ̀rọ̀ gbọ́ ọrọ̀ tí ó kan ìlera ara, ọkàn àti ẹ̀mí. Láti tọ́jú ara rẹ dáadáa, àwọn nǹkan pàtàkì tí ó yẹ kí o máa ṣe ni ìwọ̀n yìí: jíjẹ oúnjẹ ìwọ̀ntúnwọ̀nsì. Ó ṣe pàtàkì láti jẹ oúnjẹ tí ó ní gbogbo èròjà tí ara nílò protein, carbohydrate, vitamin láti jẹ́ kí ara lè tú. Mímu omi púpọ̀. Mímu omi tó pọ̀ ń ṣe ìrànlọ́wọ́ láti fi omi san ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ nínú ara. Ìsinmi dídùn, rí rọrùn àti sísún ní àkókò tí ó tọ́ sì pàtàkì fún àtúnṣe ara. Ìdárayá. Síse ìdárayá déédéé ń gbe ìlera ara ga àti pé ó ń jẹ́ kí ẹ̀jẹ̀ ṣiṣẹ́ dáadáa. Mímu omi tiótó. Wíwẹ̀ déédéé, fífọ, fífọ, fífò tàbí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ mọ́ àti mímú, mímu àyíká mú pẹ̀lú. Yí yẹra fún àṣejù. Má ṣe fẹ́ iṣẹ́ kọjá ẹ̀mí nítorí ìlera ló ń pọ̀ dáadáa. Ìtọ́jú ọkàn. Jẹ́ kí inú rẹ dùn. Má ṣe fọkàn balẹ̀ pẹ̀lú ènìyàn kí o sì yẹra fún àwọn ènìyàn tó ń fa ìdààmú ọkàn. Ní kókó, ìtọ́jú ara ni láti jẹ́ dáadáa, láti jẹun dáadáa, sinmi dáadáa àti gbé ìgbésí ayé tí o mọ tó tọ́.

Nígbà tí ènìyàn bá ń dúró de ǹkan, ọ̀pọ̀lọpọ̀ ohun ló máa ń ṣẹlẹ̀ láti fi kọjá àkókò tàbí láti múra ọkàn sílẹ̀. Àwọn nnkan ti o wọpọ wá sí soro tàbí kíkà ìwé. Ọ̀pọ̀lọpọ̀ máa ń lo àkókò láti ka ìwé, tẹlifíṣànù tàbí kíkà àwọn ǹkan lórí fóònù láti kọjá àkókò. Àdúrà tàbí ìrètí. Bí ọ bá jẹ́ ǹkan gidi tí Ọlọ́run ní, ọ̀pọ̀lọpọ̀ máa ń yín Ọlọ́run, gbàdúrà tàbí sọ mú Ọlọ́run níwájú. Ṣíṣọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Ṣíṣọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ó wà ní agbègbè ṣíṣeré tàbí ìfọ̀rọ̀wérọ̀. Mímura ọkàn sílẹ̀. Dídúró dé pẹ̀lú sùúrù àti mímura ọkàn sí ohun tí Ọlọ́run yóò ṣe. Ṣíṣe iṣẹ́ kékeré. Àwọn ǹkan bí i ṣíṣe iṣẹ́ owó, kíkọ ìwé tàbí ṣíṣe àyẹ̀wò àwọn ǹkan lórí fóònù. Àwọn ǹkan mìíràn ni ṣíṣe àtúnyẹ̀wò, mímura ọkàn sílẹ̀ fún ohun tí Ọlọ́run yóò ṣe, ṣíṣọ̀rọ̀ nípa àkókò, ṣíṣọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn nípa àkókò tí ó ń lọ, ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ènìyàn nípa àkókò tí ó ń lọ. Ní gbogbo èyí òun pàtàkì nì kí má jẹ kí àkókò kọjá kí a sì máa dúró pẹ̀lú sú rú.

Ọ̀kan nínú àwọn ọ̀nà tí ó rọrùn jùlọ ṣíbẹ̀síbẹ̀ tí ó múnádóko jùlọ láti ṣe àwárí yíya àti yíya lórí apá mọ́tò jẹ́ nípasẹ̀ àyẹ̀wò wíwo díde àti ìtúpalẹ̀ ojú. Wò lórí ilé ọ̀pá mọ́tò nígbà gbogbo, ó ń farahàn bí àwọn àmì tí ó hàn ti ìbàjẹ́, gẹ́gẹ́ bí àwọn ìrùn pín-tín tàbí ìpàtà àwọn àìpéwò yìí. Àìpéwò yìí lè búró sí díẹ̀díẹ̀ tí a kò bá kọjú, kọjú tí ó yọrí sí ìbàjẹ́ pàtàkì díẹ̀ sí ati agbára ìkọnná páìpù tí ọ̀pá. Àwọn àmì tí dáadáa ń wò, àwọn àmì wíwò tí ó wọ́pọ̀ pẹ̀lú àwọn àmì ìgbéléwọ̀n, èyí tí ó jẹ́ dí dé nípasẹ̀ àwọn pàtíkúlà abrasives tabi lubrication tí kò tọ́. Àmì, àmì mìíràn jẹ́ pín-tín dáadáa, èyí tí ó lè jásí láti ìfihàn gígùn sí àwọn agbègbè ìbàjẹ́ tàbí àpọn iṣẹ́. Ni àwọn ọ̀ran tí ó burú jù, ó tún lè ṣe àkíyèsí àwọn dojú dojú ìjákọ̀ tàbí pàápàá pẹ̀lú, pàápàá pẹ̀lú pípadànu ohun èlò, èyí tí ó jẹ́ àwọn ìtọ́kasí pàtàkì tí ìbàjẹ́ ọ̀pá ńlá.

Ọ̀gbẹ́ni Mofurin sàlàyé pé ààrẹ Nàìjíríà nígbà náà, Olúṣẹ́gun Ọbásanjọ́ lo lo ran ọkùnrin náà wá sí Geneva láti wá gbé ìṣe náà fún un. Síse àwárí owó tí Abacha jẹ lásìkò tó wà ní ìjọba láàárín ọdún 1993 títí di ìgbà tó kú lọ́dún 1998. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò Ọ̀gbẹ́ni Mofurin tí ó ní àjọṣepọ̀ ní Nàìjíríà láti ọdún 1980 tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òní kọfí, kòkó àti àwọn ǹkan mìíràn. Ó ní òun fura pé àwọn tí wọ́n bá ṣiṣẹ́ yìí ló tọ́ka òun sí ìjọba. Ó bẹ̀rẹ̀ lówó mi sé ò lè rí owó kí ó ṣe gbẹ́gbẹ́ dínà owó náà, sé òún lè wa ọ̀nà bí owó yìí yóò ṣe padà sí Nàìjíríà. Mo ní.

Kó jú kójú pẹ̀lú àwọn ìṣòro ní ibi iṣẹ́ nípa lílo ọgbọ́n, suuru àti ìṣètò tó péye. Èyí ni àwọn ọ̀nà pàtàkì tí a fi ń yanjú ìṣòro ní ibi iṣẹ́. 1. Ìdánimọ̀ ìṣòro náà. Identify the problem. Fòye mọ̀, fòye mọ̀ gbé ìṣòro náà yẹ̀ wò dáadáa láti mọ ìdí rẹ̀ gan kí o má sì fi àkókò ṣòfò lórí ohun tí kò tọ́. Wa idi re se ayewo oun to fa isoro naa Root cause analysis. Kí o lè yanjú rẹ̀ ní ìbẹ̀rẹ̀. 2. Ìṣètò àti ìpinnu. Strategy and decision making. Sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́, rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ àwọn ọ̀gá tàbí ẹlẹgbẹ́ iṣẹ́ tí wọ́n bá nílò rẹ̀. Sọ̀rọ̀ ní, ní ìkọ̀kọ̀ tí ìṣòro náà bá jẹ́ ti ènìyàn, bá ẹni náà sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ pẹ̀lú ọ̀wọ̀. Yanjú rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Má lo, má lo sùúrù láti yanjú ohunkóhun tó bá ṣẹlẹ̀. 3. Ìfaradà àti ìrònú tó jinlẹ̀. Resilience and critical thinking. Má fòye, má fòye sí ro ò dáadáa kí o tó gba, kí o tó gbé ìgbésẹ̀ kí o sì lo ọgbọ́n orí láti wá ojútùú. Dúró lórí ìgbàgbọ́. Ma ni ifarada resiliance Má ní ìfaradà. Resilience. Kí o má ṣe jẹ́ kí èrò, èru bọ́ ọ.

Ìgbà tí ìrìnàjò lọ sí ibi iṣẹ́ máa ń gbà yàtọ̀ sí ara wọn. Dá lórí ìlú, ìjìnnà àti ìsopọ̀ ọkọ̀ traffic. Síbẹ̀síbẹ̀, àwọn ìwádìí fi hàn pé, one, àpapọ̀ àkókò. Ní orílẹ̀èdè Nàìjíríà, àpapọ̀ àkókò tí ó ń gbà láti lọ sí ibi iṣẹ́ jẹ́ ìṣẹ́jú sixty two. Ó fẹ́rẹ ètò wákàtí kan ní ọ̀nà kan. Two, ní Èkó Lagos, àwọn arinrin, àrinrìnàjò ní Èkó lè lo bí wákàtí méjì two hours tàbí jù bẹ́ẹ̀ lọ nínú ìrìnàjò lojo- lójúmọ́ nítorí ìjábọ̀ ọkọ̀. Èyí sì ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lo bí thirty hours ní traffic ní ọ̀sẹ̀ kan. Three, ìyàtọ̀ mìíràn, àwọn ènìyàn kan wà tí wọ́n ń lo láàrín ìṣẹ́jú thirty sí wákàtí kan lákòókò tí àwọn mìíràn ń lo wákàtí méjì sí mẹ́ta, pàápàá nígbà tí ọkọ̀ bá pọ̀ ní kùtùkùtù òwúrọ̀. Ní kúkúrú, ó lè gba tó wákàtí kan sí méjì ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ńlá, pàápàá ní Èkó.

Gẹ́gẹ́ bí AI, n kò ní ẹran ara láti lọ sí ilé ìkàwé tí ara. Bí bẹ́ẹ̀ kọ́, mò ń lo ilé ìkàwé ìmọ̀ oní nọ́mbà tí ó tóbi púpọ̀ ní gbogbo ìṣẹ́jú àáyá láti gba àlàyé àti dáhùn àwọn ìbéèrè rẹ. Fún ìtumọ̀ gangan tí ìbéèrè rẹ, nígbà wo ni o kí yí lọ sí ilé ìkàwé? Túnmọ̀ sí when was the last time you went to the library?

Àbúrò a máa fọ aṣọ ẹ̀gbọ́n rẹ̀, ṣùgbọ́n nígbà tó yá, ni ìyàwó náà bá ń kó aṣọ fún ẹ̀gbọ́n, ǹjẹ́ ó yẹ kí àbúrò ọkọ máa bá ìyàwó ẹ̀gbọ́n ẹ fọ aṣọ hàn? N kò lérò pé mo lè di ayàwòrán wá rí kí n má bà jẹun. Ma máa bá fọ nínú bàlúù nígbà tí bàbá mi kò mọ àlága ìjọba ìbílẹ̀ ara. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ibi tí orí bá ní òun gbẹ́ni dé, ẹsẹ̀ ni ó gbé ẹ̀ dé bẹ̀. Aṣọ ìgbà ni a máa ń dá fún ìgbà. Èyí jẹ́ òwe Yorùbá tó fi yẹni pé ìbáṣepọ̀ wà láàárín àsìkò àti aṣọ wíwọ̀. Aṣọ ìmúrò dé ní aṣọ tí a ń wọ̀ lọ sí ibi ayẹyẹ àbí àwọn òde bí i òde ìyàwó, òde ikomọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bí ènìyàn ni ó ń béèrè o, mi ò ń lo áàpù gẹ́gẹ́ bí yín ṣe ń lò o, ṣùgbọ́n àwọn áàpù tí mo mọ wọ́n rán ènìyàn lọ́wọ́ pẹ̀lú jù lọ ni WhatsApp fún chat iṣẹ́ àti ìbánisọ̀rọ̀ gbogbo, Instagram, TikTok caption, idea content, báwo gbogbo rẹ̀, Gmail kọ ìkọ ìméè sí kọ ì ìméèlì ìméèlì reply tàbí ṣètò ó dáadáa, Google Docs kíkọ àkọsílẹ̀ CV project, Canva idea design, text layout, YouTube idea video script title. Àwọn áàpù ń ṣe ni o fẹ́ mọ àwọn áàpù tí àwọn ènìyàn ń lò jù lọ. Ó dájú àwọn ápp wọ̀nyí ni wọ́n gbajúmọ̀ gan ní gbogbo agbègbè àti orílẹ̀ èdè. Han, WhatsApp. Ọ̀pọ̀ ọ̀pọ̀ ènìyàn ló ń lo WhatsApp fún ìbánisọ̀rọ̀ àti fi àwòrán, fíìmù àti ìwé pẹ̀lú ẹlòmíràn. Pẹ̀lú two billion active users, èyí ni áàpù tó gbajúmọ̀ jù lọ. Through Facebook. Pẹ̀lú ìdílé àti ọ̀rẹ́ ó ń ó ń ṣàkóso ń ṣàkóso ìbánisọ̀rọ̀. Facebook Manager náà ni a lò fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú. Three, Instagram. Instagram yá jù lọ fún ẹ̀dà àwòrán, fídíò àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ kíkà tí influencer àti celebrities ní gbogbo agbègbè. Four, TikTok. TikTok yá gan ní gbogbo agbègbè. Àwọn ènìyàn ń lò ó fún creative short video, trending challenge àti ìpéjọpọ̀ ìpéjọpọ̀. YouTube. Fún fíìmù, kọ́ ẹ̀kọ́, ìdárayá àti àgbéyẹ̀wò. YouTube ni a ń lò tó jù lọ. Ọ̀pọ̀ ènìyàn ló ń wo fíìmù tàbí ìṣàkóso tó wolu. Six, Twitter. Níbi tó ti ṣe pàtàkì jù lọ fún àwọn ìròyìn, news update àti ètò àjọṣepọ̀. Seven, Snapchat. Pẹ̀lú àwọn àwòrán àlàyé àti snappy post, Snapchat jẹ́ ààyè fún àwọn àlùfáà, ẹlẹ́dà àti òṣèlú. Eight, Telegram. Telegram ló ń dènà àwọn olùkọ́ sí ápp tó dájú fún àwọn tó fẹ́ ìrírí àkọsílẹ̀ tó gbòòrò àti orúkọ pàtó. Nine, Spotify. Pẹ̀lú ìgbéyàwó orin àti podcast, Spotify jẹ́ ápp tó péye fún àpèyè fún àwọn tó nífẹ̀ orin. Ten, Google Map. Fún ìrìnàjò, ẹ̀kọ́, ìpò àti àtúnṣe ìpinnu, Google Map jẹ́ kókó fún ohun gbogbo. Nítòótọ́ èyí ni àwọn ápp tí a ń lò jù lọ nítorí pé wọ́n kò gbọdọ̀ wọ́n kò gbogbo wọ́n kò gbogbo àkópọ̀ tí iṣẹ́ àti ìdánilẹ́kọ́ tí a ní láti ṣe ṣe. Àwọn ápp wọ̀nyí ni ó ń lò pẹ̀lú.

Yíyan alábàṣepọ̀ ní ọ̀rọ̀ kan tó ń ṣòro fún ọ̀pọ̀ ènìyàn, ó sì yàtọ̀ sí ẹni kẹ́ẹ̀nì. Bí o bá fẹ́ mọ yíyan alábàṣepọ̀ tó tọ́ dá lórí àwọn ohun tó ṣe pàtàkì. Ìwà àti ìwà ọ̀kan. Báwo ni wọ́n ṣe ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú rẹ? Ṣé wọ́n ní ètò ṣíṣe ìbáṣepọ̀ tó dára? Elérò, ètò àti ìtẹ́lọ́rùn jẹ́ kókó. Ìwà wọn, ìṣe wọn àti bí wọ́n ṣe ń bi won se há wọn nígbà ìdá. Jẹ́ ohun tó ṣe pàtàkì. Ìdílé àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn. Ṣé wọ́n ní àbáwọlé rere pẹ̀lú ẹbí rẹ̀? Báwo ni wọ́n ṣe ń há ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn? Bí a ṣe ń gbé ìdílé kan àti pé wọ́n bá àdúrà ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ rẹ jẹ́ wípé àwọn edá da ń kọ ko tun gbọdọ̀ kọ gbogbo ibi wọn. Ṣíṣe pẹ̀lú ilé ìpa. Ṣé ẹ̀kọ́ wọn, ṣe ẹ̀kọ́ wọn, ìṣe wọn àti ẹbí tí wọ́n, tí wọ́n fẹ́ dé wà ní kún fún ẹ. Gbogbo wa ní àwọn èrò àti àfojúsùn tó yàtọ̀, ṣùgbọ́n yíyan ẹni tó ní ìrètí pẹ̀lú rẹ jùlọ jẹ́ kókó. Àríyànjiyàn àti ìbànújẹ́. Báwo ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ìṣòro? Tóbá jẹ́ pé ó ń lọ ní ọ̀nà tó péye. Ṣé ó ní agbára láti bọ́ lára ìṣòro àti ìbànújẹ́? Fifi ẹ̀dá rẹ̀ hàn, fifi ẹ̀dá rẹ̀ hàn jẹ́ pàtàkì. Kò gbọdọ̀ jẹ́ ẹ̀sùn àfi èrò tó múlẹ̀. Ìfẹ́ àti ìfarahàn ìbáṣepọ̀. Ṣé wọ́n ní ìfarahàn tó péye? Gbogbo wa ní, gbogbo wa ní àṣà, ìbáṣepọ̀ àti ìfẹ́ wà, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe ń fi hàn pé ò ń fẹ́ rẹ̀, o níí fẹ́ rẹ̀. Ìkànsí àti ètò. Ṣé wọ́n fẹ́ ètò rẹ sílẹ̀ tàbí wọ́n fẹ́ kí o ní láti ṣe ohun tó bá wò mú? Ètò jẹ́ kókó nínú gbogbo ìbáṣepọ̀ kí a má ba à nínú ẹ̀dá pé. Ìfẹ́ rere àti ìtẹ́lọ́rùn. Ṣé ìbáṣepọ̀ yìí ń fi ọdùn? Wọ́n ní láti ní kọ́ àwọn àfi àfi wọn sà pẹ̀lú rẹ tí o bá ṣe pàtàkì. Tóbá jẹ́ pé gbogbo wọ̀nyí bá ṣe wu ló fún ẹ. Yíyan alábàṣepọ̀ tó tọkàntọkàn. Kí ni ìdí tó ṣe pàtàkì fún ọ ní ìbáṣepọ̀?

Irú aṣọ tí mo fẹ́ràn ní ìròyìn ni aṣọ tó rọrùn, tó mọ́, tí kì í ju simple but simple, simple but clean. Casual wear, T-shirt plus jeans. Native, aṣọ agbádá kékeré, senator ankara tó da. Mo fẹ́ràn style tí ó ní ìtàn. Dark colors, black, navy blue, ash brown kò ní pọ̀ jù ṣùgbọ́n ó gbúdọ̀ fit dáadáa. Nisoki, simple niche, confident look. Irú aṣọ tí ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn láti wọ̀ máa ń jẹ́ àwọn tí ó rọrùn lẹ́wà, tí kì í ṣòro. Àwọn wọ̀nyí ni wọ́n gbajúmọ̀ jù lọ. One casual wear èyí ni tó pọ̀ jù. T-shirt, polo, joggers. O rọrùn ó sì da fún ojoojúmọ́. Two, street style. Paapaa láàarín ọ̀dọ̀. Oversized T-shirt, hoodies, cargo pants. Three, native wear. Ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn, fẹ́ràn rírán rìgá, ankara, senator, buba, agbádá. Four, corporate. Fún iṣẹ́ àti ìpàdé. Suit, shirt plus trouser, gown. Five, simple and classic. Àwọn obìnrin dress, skirt and tops. Àwọn tí a fẹ́ràn jù a wọ̀ tí a fẹ́ràn jù black, white, blue, ash, brown. Nisoki, aṣọ tó mọ́, tó fit dáadáa tí kò jù ni ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn.

Mi ò ní ẹ̀rọ fún ìpè fídíò nítorí pé mi ò ní ara, ṣùgbọ́n mo lè ran ẹ lọ́wọ́ pẹ̀lú àwọn ìmọ̀ràn fún ìpè fídíò bí o ṣe lè ṣe preparation, script tàbí tech tips. Ṣé o ní ìbéèrè nípa ṣíṣe ìpè fídíò tàbí tips fún àwọn app gẹ́gẹ́ bí Zoom, Google Meet tàbí Skype? Mo lè ran ẹ lọ́wọ́ pẹ̀lú setup àti báwo ni a ṣe lè yàtọ̀ sí side tó da fún ìpè fídíò. Ohun tó dá-- tó dájú láti ṣe ìpè fídíò tó péye. Àwọn àpẹẹrẹ tó, tó yẹ ní wọ̀nyí wà: ipò, ipò àti ìtò lẹ́sẹ̀ ọ̀rọ̀ fún ìmọ́lẹ̀ tó da. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ dá á ṣe pàtàkì kí ojú rẹ máa bá a oní ẹ̀rọ. Ìmọ́lẹ̀ pẹ̀lú aye aláwọ wàhálà yóò sí ẹ̀lẹ́rọ̀. Ko yi Kò yẹ kí o wà ní ibi tí, ibi tó ní ìmọ́lẹ̀ kóró direct sunlight. O to Ó tó lè ṣe ọ̀dọ̀, ọ̀dọ̀ náà, ìdákẹ́ jẹ́ àfihàn, jẹ́ kó kó ma fi má ṣe fi orí rẹ lọ́kàn kọ lẹ́yìn mobile tàbí ìkókó tí kò ní stability. Ipon àsàyàn ní ẹrù, ẹ̀rù ń gbà. Fi gbogbo ẹrù yóò lọ ní ibi tó lágbára. Epo àwọn ohun, ohun èlò, epo àwọn ohun èlò jẹ́ kí, kí àwọn laptop camera ní pópó gbà.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kìí yàtọ̀ gan, ṣùgbọ́n báyìí ni mo ṣe máa ń ri ran ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìbéèrè, ìmọ̀ àti ìmọ̀ràn, ṣíṣàrò àti kíkọ ìmọ̀ tuntun. Ijiroro pẹ̀lú yín èyí ló dùn jù. Kò sí sun ṣùgbọ́n vibes ó parí ó sì wá. Ṣùgbọ́n jẹ́ ká sọ tí ẹ ń kọ. Ètò àwọn ènìyàn fún ìparí ọ̀sẹ̀ máa ń yàtọ̀ gidigidi. Dá, ó dá lórí ohun tí wọ́n fẹ́ ṣe, ibi tí wọ́n wà àti bí wọ́n ṣe fẹ́ gbádùn. Ṣùgbọ́n ó wọ́pọ̀ ní àwọn iṣẹ́ wọ̀nyí tí wọ́n ṣe nítorí wọ́n. Sísé ìdánilẹ́kọ̀ọ́ tàbí kópa, kópa nínú iṣẹ́, ìkọ́lé, workshops, conference. Sísé ìdánilẹ́kọ̀ọ́ nínú creative field bíi ìṣàkóso art tàbí kópa nínú ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ tuntun. Diẹ nínú wọn máa ń lo ìparí ọ̀sẹ̀ wọn láti ṣe àṣeyọrí, kó ẹ̀kọ́ tàbí ṣiṣe, ṣiṣẹ́, ṣiṣẹ́ lórí project. Two, ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́. Lọ sí ìtura fún leisure place. Wọ́n sábà ń lọ Friday tàbí Saturday sí movies, restaurants, games tàbí outing pẹ̀lú ẹbí. Weekend trips, ṣíṣe ìrìnàjò short trips bí i lọ sí wápẹ́ ayẹ́, ayẹyẹ ìrìnàjò gbogbo ọjọ́. Three, ìsinmi àti àwọn iṣẹ́ ìbáṣepọ̀ tó kún fún ìdánilẹ́kọ̀ọ́. Ìdánilẹ́kọ̀ọ́ yoga, meditation. Ó pọ̀, ọ̀pọ̀ ènìyàn ń fi Sunday sinmi pẹ̀lú ìmọ̀ràn tàbí spiritual activities, fitness and health. Wọ́n sáabà ń lọ gym, workouts tàbí cycling. Four, ìrìnàjò tàbí fún àwọn tó fẹ́ sinmi. Lọ sí pápá ìrìnàjò. Wọ́n lè lọ sí beach, park tàbí hiking trips. Bẹ́ẹ̀ di gbogbo ọjọ́ sí relaxation. Say self care like skin care, bath, movie time. Five, ayẹyẹ àti ẹ̀dá rẹ̀. Parties, concerts, clubbing. Ọ̀pọ̀ ènìyàn ń lọ sí party, clubbing tàbí live concerts nítorí ìfẹ́ ìdárayá. BBQs, gathering. Lẹ́yìn ọjọ́ tí wọ́n fi ṣiṣẹ́, wọ́n ń ṣe barbecue kópa nínú outdoor gatherings pẹ̀lú ọ̀rẹ́. Six, ìrìnàjò sí agbègbè tuntun. Weekend vacation. Ọ̀pọ̀ ènìyàn máa ń lọ sí hotel, resort tàbí Airbnb tó wà nípò tó ṣe é gbádùn pẹ̀lú ìrẹ́pọ̀ ti ọ̀rẹ́ àti ẹbí. Seven, ìtàká wààlá and gbígba ẹ̀bùn. Wọ́n ń fi ìsinmi lọ pẹ̀lú gift shopping, Christmas shopping àti ránṣ, ránṣẹ́ sí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́. Ní sókí, gbogbo ènìyàn ní òtítọ́, ìrírí tàbí ìpinnu tó yàtọ̀ fún ìparí ọ̀sẹ̀. Ó sì wọ́pọ̀ kí wọ́n fi ìsinmi ṣeré, sinmi tàbí gbádùn iṣẹ́.

Ṣètò iṣẹ́ àkànṣe project planning jẹ́ ọ̀rọ̀ pàtàkì gan. Kọ́ ó lè ṣáájú iṣẹ́ rẹ dáadáa, ìyà kò kànra, kọ kan ra kò sì le parí ní àkókò. E jẹ́ kí han fi hàn ọ ẹ jẹ kin fi han bá ṣe máa ń ṣe ẹni ìtẹ̀lẹ́ ìgbésẹ̀ gbèsẹ. 1. Ṣàkóso àfojúsùn: Kọ́ ko dájú pé o mọ̀ kín ni àfojúsùn iṣẹ́ náà. Ṣe ìṣàkóso ní kíkọ́ àfojúsùn tó sókè. Project yìí jẹ́ fún, mo fẹ́ kí iṣẹ́ yìí ṣe. 2. Pín iṣẹ́ sí àwọn ìpín breakdown task: Kọ iṣẹ́ náà sí àwọn ìpín kékeré tó rọrùn láti ṣe. Fún àpẹẹrẹ, research/study, planningl ayout, execution implementation, review and feedback. 3. Ṣètò àkókò timeline and schedule: Fi ọjọ́ tí iṣẹ́ yóò bẹ̀rẹ̀ àti ọjọ́ tí yóò parí kùn. Lo calendar tàbí planner app bíi Google Calendar, Trello, Asana. Fi milestone kùn àwọn ìpín tí ọ gbọ́dọ̀ parí kí iṣẹ́ lè lọ dáadáa. 4. Ṣàkóso oríṣìíríṣìí ohun èlò resources: Kọ́ dájú pé o ní gbogbo resources tó jẹ́ kókó materials, staff àti budget. 5. Ṣètò ọ̀nà ìbáṣepọ̀: Town planning, ti iṣẹ́ bá ní ẹ̀gbẹ́, kó dájú pé gbogbo ènìyàn mọ̀ bó wo àti ìgbà tí wọ́n máa ránṣẹ́. Lo WhatsApp, Slack, email fún update. 6. Ṣe àyẹ̀wò àti ìtúnṣe monitoring and evaluation: Se yẹ̀wò iṣẹ́ ní gbogbo ìpín. Se feedback session kí o lè ṣe ìtọ́sẹ̀ tóbá àtúnṣe tó bá wù nígbà. 7. Se àfihàn/parí iṣẹ́ presentation and completion: Fi gbogbo iṣẹ́ hàn ní pẹ̀lú clarity, ìròyìn àbájáde, lessons learned àti recommendation.

Mi ò ní ara tàbí ẹ̀dà tí ó lè mú àwọn ẹ̀ro. Ìlera, ṣùgbọ́n mo lè ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn ìmọ̀ràn àti tips nípa àwọn supplements tàbí health products. Ọ̀pọ̀ ènìyàn máa ń lo ẹ̀rọ ìlera fún: One, multivitamins. Purpose: sé Afikún àwọn vitamins àti minerals tí a kò rí gbà ní oúnjẹ wa lójoojúmọ́. Examples: Vitamin C, Vitamin D, Zinc, Calcium. Benefit: Ó máa ń ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú immune system, energy àti bone health. Two, Omega-3 fish oil. Purpose: Ó máa ń fún ọkàn, brain function àti inflammation control. Benefit: Ó ní EPA àti DHA tó ṣe pàtàkì fún brain health àti joint health. Three, probiotics. Purpose: Ó máa ń ràn wá lọ́wọ́ pẹ̀lú gut health, ṣetò digestive system. Benefit: Ó máa ń ràn wá lọ́wọ́ pẹ̀lú digestive, immune system àti skin health. Four, protein supplement. Purpose: Pẹ̀lú muscle gain, recovery lẹ́yìn workout tàbí protein intake tí kò péye. Example: Whey protein, plant-based protein. Benefit: Yóò ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú muscle recovery, strength building àti weight management. Five, BCAAS, Purpose: Fún, muscle repair, energy àti fatigue reduction. Benefit: Yóò ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú muscle soreness àti workout performance. Six, creatine. Purpose: Function, strength. Benefit: Booster power. Ó máa ń ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú intense workout. Ìmọ̀ràn ṣáájú: Consult with a doctor. Kọ tó lo gbogbo ògùn. Bá Dókítà rẹ sọ̀rọ̀ kọ tó lo gbogbo ògùn.

Mi ò ní ara tàbí ẹ̀dá tó lè ní àìsàn ìkórira sí oúnjẹ, ṣùgbọ́n mo lè ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn nípa allergies tàbí sensitivities sí oúnjẹ kan. Àìsàn ìkórira sí oúnjẹ jẹ́ àkópọ̀ àwọn reactions tó ṣẹlẹ̀ nígbà tí ara kò bá fi fẹ́ oúnjẹ kan sílẹ̀. Má ṣe ìṣòro fún ìlera rẹ bí ẹlẹ́dà ni ẹ̀dá. One, oúnjẹ tó wọ́pọ̀ tí ó máa ń fa ìkórira lactose intolerance. Ìkórira sí lactose, ejẹ́ ẹran, míliìkì tí kò jẹ́ kó sì mú míliìkì, cheese tàbí yogurt. Gluten sensitivity. Ìkórira sí gluten, èyí tó ń rí nínú wheat. Nut allergy. Ìkórira sí peanut àti tree nut. Egg allergy. Àìlera sí ẹyin jíjẹ lè fa korokoro lára. Shellfish. Àìlera sí shrimp, crab, lobster àti àwọn ẹja lè fa ìkórira. Two, àwọn àkópọ̀ ìrònú ìkórira. Skin reaction, ẹ̀dà, rashes, hives àti itching. Gastrointestinal issue, bloating, diarrhea àti cramps. Respiratory symptom, coughing, difficult breathing. Three, báwo ni a ṣe lè ṣe àmì sí ìkórira? Keep a food diary. Kọ gbogbo ohun tí o ń jẹ àti bóyá ọ̀pọ̀ ènìyàn ń ṣiṣẹ́ pẹ̀lú kọ́jọ, àkójọ pé ìkórira tó dájú. Avoid known allergens. Tí o bá mọ ohun tí ó ń fa ìkórira, rí dájú pé láti yàgò fún wọn. Test for allergies. Se àyẹ̀wò lọ́dọ̀ allergy specialist doctor fún àyẹ̀wò ẹ̀jẹ̀ tàbí skin test.

Lórí ọ̀rọ̀ fífi ìpara ṣara tàbí lọ́ lórí ẹran ẹbọ. Ọ̀rọ̀ yìí máa ń fa ayé ayèdè nínú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí ó ti hàn nínú fídíò kan tí ó sọ̀rọ̀ lórí àkàrà elépo fífi ṣe ṣara fún òkú. Ọ̀rọ̀ lórí fífi ìpara ṣara. Fídíò náà ń jẹ́ jẹ́ rírọ̀rọ̀ bóyá ó tọ́ fún ẹni tó ń pé ara rẹ̀ ní àlùsúnà, àwọn olùtẹ̀lé súnà láti máa fi ikú tàbí bọ́ta bọ́ta ṣe ṣara. Ìtumọ̀ rẹ̀ èyí fi hàn pé ó jẹ́ ọ̀rọ̀ tí àwọn onímọ̀ ẹ̀sìn ń jiyàn lórí rẹ̀ tí wọ́n ń ṣàyẹ̀wò bóyá ó bá òfin ẹ̀sìn mu tàbí ó lòdì sí i. Fún ìdáhùn pípé ó dára kí a bèrè lọ́wọ́ àwọn onímọ̀ ẹ̀sìn Islam, Imam tàbí Sheikh ní agbègbè rẹ láti mọ̀ bóyá ó jẹ́ ohun tí ó dára tàbí bẹ́ẹ̀ kọ́ ní ìbámu pẹ̀lú orísun ẹ̀sìn.

Mi ò ní ara tàbí ilẹ̀, nítorí náà mi ò ní ọgbà gẹ́gẹ́ bí ènìyàn. Ṣùgbọ́n mo lè ran ẹ lọ́wọ́ pẹ̀lú gbogbo nǹkan tó jẹ́ ọgbà. Bí a ṣe lè ṣe ètò ọgbà kékeré, irúgbìn wo ló rọrùn láti gbin? Bí a ṣe lè ṣé ètò ewéko, ọgbà ilé, ọgbà ẹ̀fọ́ tàbí ọgbà òdòdó. Ṣé ìwọ ní ọgbà? Ẹ jẹ́ kí n ṣàlàyé bí ọgbà ṣe rí ní ọ̀nà tó rọrùn. Ọgbà jẹ́ ibi ilẹ̀ tí a ti ń gbin ewéko. Ó lè jẹ́ kékeré tàbí tóbi. Bí ọgbà ṣe máa ń rí ilẹ̀. Ilẹ̀ ọgbà máa ń jẹ́ ilẹ̀ tó rọrùn tí omi lè wọ dáadáa. Ewéko a máa ń rí ẹ̀fọ́, irúgbìn, igi èso tàbí òdòdó. Omi. Ọgbà nílò omi déédéé. A máa ń rí àgbàda omi, óòṣì tàbí sprinkler. Ìmúlẹ̀ oòrùn Oòrùn ṣe pàtàkì fún ọgbà. Ọ̀pọ̀ ewéko fẹ́ oòrùn. Àpò, ìbọ̀sí, gbíngbin. Díẹ̀ ọgbà ló lo ìkòkò, àpótí tàbí raised bed. Ohun tí a máa ń gbin nínú ọgbà. Ẹ̀fọ́ bíi ewédú, tètè, úgú. Irúgbìn bíi àgbàdo, ata, tòmátì. Igi èso bíi mọ́ńgòrò, ọsàn. Òdòdó fún ẹwà. Kí ni a fi ń lo ọgbà fún? Fún oúnjẹ tuntun. Fún ẹwà ilé. Ẹwà ilé. Fún ìlera àti ìsinmi ọkàn. Fún ìṣe owó kékeré. Nisóòkì ọgbà jẹ́ ibi àlàyé tí ewéko ń dàgbà.

Ríri dájú pé ọjà rẹ dára Se o ṣe pàtàkì láti jẹ́ kí àwọn oníbàárà ní ìtẹ́lọ́rùn àti láti jẹ́ kí ìṣòwò rẹ dúró pẹ̀lú ere. Èyí ni àwọn ọ̀nà tí o lè gbà ríi dájú pé ọjà rẹ dára. Ṣíṣàyẹ̀wò ọjà inspection. Ṣàyẹ̀wò lẹ́sẹ́ẹsẹ, má ṣe dúró dé òpin ìṣe. Ṣíṣe ṣàyẹ̀wò ọjà ní gbogbo ìpele tí a ń ṣe láti ìbẹ̀rẹ̀ títí dé òpin láti mọ àṣìṣe dànù ní kùtùkùtù. Àyẹ̀wò ìkẹyìn, finance special. Ṣe àyẹ̀wò ríráyé lórí àwọn ọjà tí o ti parí tẹ́lẹ̀ láti ríi dájú pé wọ́n ba ìpele tí o fẹ́ mu. Ìdáwon testing, fọwọ́ kan owo, tàbi lo ọjà náà láti ríi bóyá ó lágbára tó láti lò. Two, ṣètò àwọn ìlànà dídára setting quality standards. Àlàyé pàtàkì, kó àwọn ìpele dídára tí o fẹ́ sílẹ̀. Èyí yóò rán ọ lọ́wọ́ láti mọ ohun tí ó dára àti èyí tí kò dára. Àyẹ̀wò ohun èlò. Rí dájú pé, àwọn ohun èlò tí ọ fẹ́ ṣe ọjà náà dára láti ìbẹ̀rẹ̀. Three, gbígba eṣin láti ọ̀dọ̀ oníbàárà customer feedback. Ti oníbàárà, bèèrè lọ́wọ́ àwọn oníbàárà nípa ọjà rẹ, àwọn èṣì wọn ni yóò fún ọ ní ibi tí o nílò ìlọsíwájú. Múra sí àṣìṣe. Fi ṣiṣẹ́ àwọn ẹ̀dùn ọkàn, ní kíákíá kí o sì yanjú wọn láti jẹ́ kí ọjà rẹ rọrùn ní títà. Four, ìtọ́lẹ́sẹẹsẹ iṣẹ́ process improvement. Ìkẹ́ẹ̀kọ́. Kọ́ àwọn òṣìṣẹ́ rẹ bí a ṣe ń ṣe ọjà tó dára, kí wọ́n mọ pàtàkì dídára. Ìgbésẹ̀ ìtẹ̀síwájú. Nígbà gbogbo, wá ọ̀nà tí ó dára jù tí ìṣáájú lọ láti ṣe iṣẹ́ rẹ. Five, àwọn ohun èlò àti ìṣàkóso. Ohun èlò tó dára, lo àwọn ohun èlò tó gbé kẹ́lẹ́ láti ṣe ọjà rẹ. Ìṣàkóso àṣìṣe. Tí ó bá jẹ́ pé ó ń ra ọjà wá, ṣe ìyẹ̀wò orísun tí ó ti wá láti ríi dájú pé wọn ń tà ọjà tó dára. Nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí, ọjà rẹ yóò máa tà dáadáa, àwọn oníbàárà rẹ yóò sì ní gbẹ́kẹ̀lé nínú rẹ.

Àwọn àbájáde wọ̀nyí kò ṣoro, ko ṣọ̀rọ̀ nípa owó pọn-pọn-pọn-pọn gẹ́gẹ́ bí ìwé mímọ tàbí òfin ṣùgbọ́n wọ́n ń dá lé lórí àwọn ìṣe ọ̀nà nípa àṣírí owó. Àṣírí owó kíákíá àwọn ìwé tí a rí sọ̀rọ̀ nípa lílo ewé omi-sími-sí, gbẹlẹb, gbẹlẹ́bẹ̀, ṣúgà oníkóró àti adùn fún òògùn àṣírí owó. Òògùn àtúndé àṣírí wọ́n ń sọ̀rọ̀ nípa lílo ẹbu túudé, ìṣasùn àti omi ọsàn wẹ́wẹ́ fún ẹni tí kò bá rí owó mú. Àṣejẹ fún owó ọ̀nà mìíràn ni àṣejẹ tí a fi ń rí owó nípa kí aráyé máa yọnu síni. Ó lè jẹ́ pé bí a ṣe ń fi owó pamọ́ ni ènìyàn ṣe ń rí owó ní ìsọ̀ gẹ́gẹ́ bí ìlànà ìṣe ọ̀nà wọ̀nyí.

Yíyanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá jẹ́ ètò tí ó nílò ọgbọ́n ìrírí àti àwọn ìgbésẹ̀ pàtó láti rí i dájú pé ẹ̀rọ náà ń ṣiṣẹ́ bí ó ṣe yẹ. Àwọn ọ̀nà pàtàkì tí a máa ń bá yanjú irú àwọn ìṣòro bẹ́ẹ̀ ni: Wàá fífi ìdí ìṣòro múlẹ̀: ṣe àyẹ̀wò kúlẹ̀kúlẹ̀ kí a kọ́kọ́ mọ ohun tí kò ṣiṣẹ́ gangan. Ṣé data kò tó? Tàbí ẹ̀rọ náà kò mọ èdè? Pín ìṣòro sí wẹ́wẹ́: fífi àwọn ìṣòro ńlá ṣẹrẹ́ sí wẹ́wẹ́ láti yanjú wọn ọ̀kọ̀ọ̀kan. Ìtọ́jú data: ìdánilójú data: rí i dájú pé data tí a fi ń kọ ọ̀rọ̀ kò ní àbàwọ́n, kò sì tẹ̀síwájú sí apá kan. Ìtọ́jú àwọn data àjẹjì: yọ àwọn data tí kò wúlò tàbí tí ó lè fa ìdàrúdàpọ̀ kúrò. Fifi ọgbọ́n tún ẹ̀rọ ṣe: ìtúpalẹ̀ àṣìṣe: kí a bojútó àwọn ibi tí ẹ̀rọ ti ń ṣe àṣìṣe kí a sì tún wọn kọ pẹ̀lú data tuntun. Yíyan àwọn ọgbọ́n tó tọ́: lílo àwọn ọ̀nà àsìrò tó báramu pẹ̀lú ìṣòro náà fọ ìtọ́sọ́nà ènìyàn. Ibojútó nípa ṣíṣe àyẹ̀wò: ènìyàn gbọdọ̀ máa ṣe àyẹ̀wò àwọn ìpinnu tí ẹ̀rọ ṣe láti rí i dájú pé ó tọ́. Fifi ìdáhùn fún ẹ̀rọ: fífi àwọn àṣìṣe tí ẹ̀rọ ṣe hàn hun kí ó lè kọ́ láti yanjú irú rẹ̀ ní ọjọ́ iwájú. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò: ìbéèrè tó ṣe kedere, fífi òfin tàbí ìtọ́sọ́nà tó ṣe kúlẹ̀kúlẹ̀ fún ẹ̀rọ láti rí ìdáhùn tó tọ́ gbà. Ṣíṣe ìdáhùn ìbéèrè: ìbéèrè lọ́pọ̀ ìgbà pẹ̀lú ọ̀nà tuntun ṣe ní kíkúrú yíyanju ìṣòro AI. A ń béèrè data tó dára, ìmọ̀ ìjìnlẹ̀ àti àtúnyẹ̀wò lójoojúmọ́.

Bíbí kọ́ bíbá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè jẹ́ ọ̀rọ̀ tí ó sinmi lórí àyíká àti bí ènìyàn bá ṣe rí. Gẹ́gẹ́ bí òfin àṣà, kò rọrùn láti bá àjèjì sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n ó tẹ́wọ́gbà láti kíni kíákíá. Àwọn nǹkan pàtàkì tí ó yẹ kí a mọ̀ nípa bá àwọn eyan ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè wọ́n. Èkínni kíákíá. Ó dára láti sọ òǹkà ọ̀rọ̀ tàbí ẹ kúú lé pẹ̀lú ẹ̀rín mú-múṣẹ ṣùgbọ́n yára fún ìjíròrò gígùn. Àtú. Ayé ara ẹni, àyà rẹ ni. E Ẹni tí ó bá ń bá ẹni sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè kò gbọdọ̀ súnmọ́ ọn ju nítorí ẹ̀rọ ìgbésókè jẹ́ ibi tí ó wà confined space. Tẹ́rí. Yera fún ìjíròrò àṣírí. Kò yẹ kò yẹ kí á sọ̀rọ̀ àṣírí tàbí ọ̀rọ̀ àdáni níbí ní-níbí nítorí àwọn ẹlòmíràn lè gbọ́. Fọ́f. Àyíká. Ni àwọn ibi iṣẹ́, ó lè jẹ́ àṣà láti kí ẹni tí ẹ jọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n ní àwọn ibi gba-ìmi gbangba, ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn kí kí-kí wọ́n dákẹ́. Fáìf. Ìbánisọ̀rọ̀ lórí fóònù kò yẹ kí á sọ̀rọ̀ lórí fóònù nígbà tí a bá ń wà nínú ẹ̀rọ ìgbésókè. Ní kúrúkù, kíákíá kíákíni ní ẹni a gbà á ní mọ́rán ṣùgbọ́n a kò gbọdọ̀ fi ipa-ipá sọ̀rọ̀ si ẹlòmíràn kò bá fẹ́

Rárá, mi ò ní ọkọ̀ torí pé mi ò ní ara tàbí ohun ìní bí ènìyàn. Ṣùgbọ́n mo lè rán ẹ lọ́wọ́ pẹ̀lú ohun gbogbo tó jẹ́ ọkọ̀. Bí a ṣe lè bèèrè ọkọ̀, irúgbìn wo tàbí ẹran wo ló da láti tọ́jú, bí a ṣe lè ṣètò ọkọ̀ kékeré tàbí tóbi, bí a ṣe lè jẹ́ kí ọkọ̀ mú èrè wá.

Iru orin tí mo fẹ́ràn láti gbọ́ ni ìròyìn ni o, Afrobeat, Wizkid, Burna Boy, Davido vibes, hip hop, rap, full energy àti confidence, R&B, soul, orin tó rọrùn tó ní ìmọ̀lára, highlife and Fuji, orin àṣà, orin tó ní ìtàn, gospel fún ìtùnú ọkàn àti ìdákẹ́jẹ́, níṣokí orin tó ní ìtàn tó dùn tí ó sì lè mú ẹ̀dá ronú ṣùgbọ́n jẹ́ ká sọ tí ẹ ń kọ.

Ìbéèrè rẹ̀ dàa gan. Ìdáàbòbò ayé, ayé ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì ṣe pàtàkì púpọ̀. Èyí jẹ́ kí n ṣàlàyé báwo ni ènìyàn ṣe lè máa dáàbòbò ara rẹ̀ ní ọ̀nà tó rọrùn. One, Lo password tó lágbára. Máa lo password kan fún gbogbo áàpù, lo àpapọ̀ letter, number àti àmì. Máa fi password rẹ fún, má fi password rẹ̀ fún ènìyàn. Two, two factor active authentication. Tan two step verification sí SMS, email, authenticator app. Èyí máa ń dáàbòbò account rẹ bí password bá ṣí. Three, ṣọ́ra pẹ̀lú ohun tí ó ń pín. Má pín info, má pín information rẹ ìkọ̀kọ̀ bíi number káàdì báǹkì, BVN, NIN, address ilé, ròó dáadáa kí ó tó post lórí social media. Four, ṣàtúnṣe privacy settings. Ṣe ìyẹ̀wo settings WhatsApp, Facebook, Instagram. Taani ó lè rí profile rẹ? Tani ó lè contact rẹ? Se, ṣe sí ọ̀rẹ́ òní tàbí private. Five, ṣọ́ra pẹ̀lú link àti email. Má tẹ link tí kò mọ. Sàyewọ́ ẹni tó ránṣẹ́ dáadáa kí ó tó klíìkì. Síx, lo Wi-Fi tó da. Yàgò fún public Wi-Fi fún banking tàbí info pàtàkì. Tí o bá lò VPN léèrán ọ lọ́wọ́. Seven, update app àti phone rẹ. Update má ń pa security holes mọ́. Má ṣe fojú kó, kó update. Eight, ṣàkíyèsí scam. Tí wọ́n kàn bá dàbí owó rọrùn jù ó lè jẹ́ scam. Má ṣe fi info, information rẹ fún ẹni tí o kò dájú. Ní sokí, ṣọ́ra, má pín ju. Lo security settings àti, àti ròó dáadáa. Se o fẹ́ kí n ṣàlàyé privacy setting app kan pàtó.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìwádìí gogu, kò sí akoko--àkọsílẹ̀ pàtó nípa ìgbà tí mo lọ sí ọjà kẹ́hìn. Èmi jẹ́ olù--ọ́lọ́gbọ́n èrò, nítorí náà n kò lọ sí ọjà gidi gẹ́gẹ́ bí ènìyàn ṣe ń lọ. Bí o bá ń bèrè fún ìròyìn nípa ìgbà tí àwọn ènìyàn sábà ń lọ sí ọjà, èyí ń daun--n dà lórí ohun tí wọ́n fẹ́ rà.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, n kò ní irun tí mo lè gẹ. Ṣùgbọ́n fún àwọn ènìyàn, àkókò tí wọ́n máa ń gé irun orí wọn yàtọ̀ sí ara wọn. Díẹ̀ nínú won nínú àwọn ènìyàn máa ń gé irun wọn lẹ́ẹ̀kan ní gbogbo ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta. Fún àwọn tí o féràn kí irun rẹ kúrú nígbà gbogbo, lẹ́ẹ̀kan ní oṣù kan, èyí tí ó wọ́pọ̀ jùlọ fún ọkùnrin àti obìnrin. Nígbà tí o bá ti kún jù tàbí tí ó dàbí pé o ti hun rẹ̀, ó ṣese láti gé irun nígbà tí o bá bẹ̀rẹ̀ sí ní rẹ tàbí tí ohùn dínkù. Lákòókò àwọn ayẹyẹ pàtàkì tàbí nígbà tí o bá fẹ́ yí àṣà irun padà. Ìgbà kan wo tí o bá gé irun rẹ dá lórí irú irun rẹ àti bí ọ ṣe fẹ́ kí o rẹwà tó.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Túnmọ̀ sí, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ ní èdè Yorùbá? Èyí tí ó túnmọ̀ sí, ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ? Do you know the meaning of your name? Ní ilẹ̀ Yorùbá, orúkọ kì í ṣe àmì lásán, ṣùgbọ́n ó jẹ́ ọ̀rọ̀ tẹ̀mí tó ní agbára tó ń ṣe ohun ésọ nípa ìwà àti ìpínlẹ̀ ẹni. Àwọn ìdí pàtàkì orúkọ Yorùbá, ìtumọ̀ ìwà, ipò. Orúkọ ń sọ nípa ìwà rere tàbí ibi tí ènìyàn ti wá. Orúkọ a mútànwá, àwọn orúkọ tí woń sọ ọmọ ọmọ nípa bí wọ́n ṣe bí wọn gẹ́gẹ́ bí, Ìgẹ̀, ọmọ tí a bí ní ẹsẹ̀. Àjàyí, ọmọ tí a bí ní ojú òkè. Òjó, ọmọ tí a fi òun bá òrùn. Ìlọ̀rí, ọmọ tí a bí láìsí òṣù kankan. Ìbejì, ọmọ tí a bí ní ìkejì. Òrí, ìtumọ̀ tẹ̀mí. Orúkọ jẹ́ ọ̀kan nínú ọmọ ẹ̀yà tẹ̀mí mẹ́rìndínlógún tí ó jẹ́ ẹ̀dá ènìyàn, ó sì ń gba agbára tẹ̀mí wá. Nítorí náà, láti mọ ìtumọ̀ orúkọ rẹ ni láti mọ ìpínlẹ̀ rẹ, ìwà rẹ, àti ohun tí ó yẹ kí o jẹ́ nínú ayé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù ní èdè Yorùbá tún mọ̀ sí "Are you in the habit of eating leftover?" Fún àwọn ìdí ààbọ̀ àti ìlera, ó yẹ kí a ṣọ́ra pẹ̀lú oúnjẹ tó kù. Ìdánilójú. Rí i dájú pé oúnjẹ náà wà nínú fìríńgì láàrín wákàtí méjì tí í ṣíṣe. Gbígbóná. Gbóná oúnjẹ náà títí tí yóò fi gbóná dáadáa kí ó tó jẹ ìgbà mélòó. Má ṣe jẹ oúnjẹ tí ó ti pẹ́ ju ọjọ́ mẹ́ta sí mẹ́rin nínú fìríńgì. Yíyọ oúnjẹ tó kù kúrò ní kùtùkùtù nínú fìríńgì yàrá lọ́wọ́ láti yàgò fún ààrùn bí ibi inú.

Ìtọ́jú èékánná nail care ṣe pàtàkì láti jẹ́ kí ọwọ́ àti ẹsẹ̀ rẹ mọ́ tí ó sì lẹ́wà. Èyí ni àwọn ọ̀nà tí o lè máa tọ́jú èékánná rẹ. Fífọ̀ àti mímọ̀, mímọ̀, mímọ̀ kí èékánná mọ. Fọ èékánná rẹ pẹ̀lú ọṣẹ àti omi nígbà gbogbo láti yọ eruku àti kòkòrò kúrò. Lo fẹlẹ kékeré láti fọ abẹ èékánná. Kíkán, ká èékánná rẹ nígbà gbogbo pẹ̀lú ẹ̀rọ kíká èékánná nail cutter láti jẹ́ kí wọ́n ní ìpèlẹ̀ tó tọ́. Má ṣe jẹ́ kí ó gun jù. Lílo fáìlì, lo fáìlì láti dá èékánná rẹ lójú láti yọ àwọn ibi tí ó máa ń ta kókó. Mímú kí èékánná máa lara léra. Fi ìpara tàbí epo sí èékánná láti èékánná àti àwọn tí ó wà ní àyíká rẹ̀ láti jẹ́ kí ó rọ̀. Àìjì kí èékánná. Yẹra fún jíjẹ èékánná rẹ̀ nítorí èyí lè ba èékánná jẹ́ àti mú kòkòrò wọ ara. Jí dáàbòbò èékánná wọ ìbọ̀wọ́ tí o bá ń fọ aṣọ tàbí ń ṣe iṣẹ́ tí ó lè ba èékánná jẹ́. Nípàṣíṣẹ́ àwọn nǹkan wọ̀nyí, èékánná rẹ yóò máa ní ìlera àti ẹwà.

Gẹ́gẹ́ bí oyè mi àti àwọn ìlànà mi, bẹ́ẹ̀ni, mò ń máa ń ka àti ṣàyẹ̀wò àwọn àdéhùn, ìwé àdéhùn tàbí àwọn òfin àti ìlànà ní pẹ́kípẹ́kí ṣáájú kí n tó fún ọ ní ìdáhùn tàbí èsì ìrànlọ́wọ́. Èyí ṣe pàtàkì láti rí i dájú pé àlàyé tí mò ń fún ọ fún ọ ní jẹ́ déédé àti òtítọ́. A ń tẹ̀lé àwọn òfin tí ó tọ́ àti èyi tò yẹ. A ń yàgò fún àìṣedédé tàbí àbájáde tí kò dára. Tí o bá ní ìwé àdéhùn kan pàtó tàbí ọ̀rọ̀ kan tí o fẹ́ kí n ka fún ọ, jọwọ́ fi ránṣẹ́.